Ẹ káàárọ̀ mọ̀ kí ń mọ̀ kí gbogbo yin kò iṣẹ. Ẹ ní pé irú fóònù alágbèékọ́ wo ni mò ń lò? Fóònù alágbèékọ́, alágbèékọ́ tí mò ń lò ni iPhone àti Samsung. Mo láìkì iPhone, iPhone 15 ni mò ń lò. Mo ṣẹ̀ṣẹ̀ ra iPhone 15 yẹn nítorí pé ọ̀rẹ́ mi ló ní pé kí n ra, ní pé fóònù yẹn dára gidi gan. Mo wá lọ ra. Fóònù tí mò ń lò tẹ́lẹ̀ kí n tó ra iPhone 15 ni Samsung. Samsung S8 ni mò ń lò tẹ́lẹ̀ kí tó lọ ra iPhone. Mo láìkì èmejèèjì, òun ni, òun ni fóònù tí mò ń lò ni.

Ẹ káàárọ̀, mo kí gbogbo yín. Ẹ ní pé ṣé mo máa ń tan Ìkíni lórí fóònù mi. Bẹ́ẹ̀ni, mo máa ń tan Ìkíni lórí fóònù mi kí n bá lè mọ iṣẹ́ tí mo ní ní school tàbí iṣẹ́ tí mo ní ní ibi iṣẹ́. Àmọ́ tí bá ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́, mo máa ń tan Ìkíni mi kalẹ̀ kí n ráyè láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní school àti, àti ṣọ́ọ̀ṣì. Mo máa tan káalẹ̀ kí n ráyè láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé ìwé àti ṣọ́ọ̀ṣì.

Ẹ kààrọ̀ nípa ìbéèrè ẹni pé ṣe mo fẹ́ràn pín oúnjẹ mi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí pẹ̀lú àwọn àbúrò mi nítorí pé ó jẹ́ ìwà ọmọlúàbí láti pín nǹkan pẹ̀lú àwọn ènìyàn. Ìgbà mí tí mo bá ní biscuit, mo láẹ̀kí máa pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ìgbà mí ti mo máa ṣiṣẹ́, mo láẹ̀kí máa pín omí tí mo ní. Mo láẹ̀kí máa pín omí pẹ̀lú àwọn ibiṣẹ́ mi. Ìgbà mí ti bá ní owó, mo láẹ̀kí máa pín pẹ̀lú àwọn àbúrò mi. Ìgbà mí ti mo bá wà ní ilé, mo máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn àbúrò mi. Mo láẹ̀kí máa pín nǹkan nítorí pé ó jẹ́ ìwà ọmọlúàbí. Ó dẹ́ dà kí a má fúyàn ni nǹkan. Ìgbà mí mo máa fún àwọn tó máa ń tọrọ owó tí mo bá lọ sí ibiṣẹ́, mo máa fún wọn lówó nítorí ó dá kí a lè pín nǹkan fún àwọn ènìyàn.

Ẹ káàárọ̀ nípa ìbéèrè ẹ ní pé báwo ni iṣẹ́ mi ṣẹ́ rí. Kí má pooro, kò easy o, iṣẹ́ mi kò easy. Ìgbà mi tí n bá ti kọ́kọ́ wẹ̀ ní àárọ̀ tí n bá ti kọ́kọ́ máa kọ́kọ́ se oúnjẹ mi tán. Oúnjẹ tí máa jẹ kí n tó lọ sí ibi iṣẹ́ kabi oúnjẹ tí máa jẹ tí n bá dé ibi iṣẹ́. Kò easy máa kọ́kọ́ se oúnjẹ mi ná. Tí n bá ti gbà adura tán máa wá ṣe oúnjẹ mi, tí n bá ti ṣe oúnjẹ mi, máa wẹ̀, tí n bá ti wẹ̀ tán máa wá lọ sí ibi iṣẹ́. Iṣẹ́ tí mo máa ń ní, kò easy láti ṣe gbogbo àwọn nǹṣẹ́ ẹ́ tí n bá ti wá ṣẹ́ tán. Ima ti Ó máa ti wá dé ìrọ̀lẹ́ kí n tó máa padà wálé. Tí n bá ti wá padà wálé, màá tó ṣe iṣẹ́ mi, tí n bá ti ṣe iṣẹ́ mi tán, màá wá se oúnjẹ tí màá jẹ ní ìrọ̀lẹ́ kí tó sùn.

Ẹ káàro o. Mo kì í nípa ìbéèrè ẹ ní pé àkọ́kọ́ mélòó ni mo máa ń lọ sùn. Àmọ́ tí máa kọ́kọ́ ṣe iṣẹ́ mi tán, tí mo bá ti ṣe iṣẹ́ mi tán, tí mo bá ti dé láti ibi iṣẹ́, màá wá lọ sí ilé ìdárayá. Tí mo bá ti lọ sí dé ilé ìdárayá, tí bá ti ṣe tán, màá rà nǹkan tí màá sè ní ọjà. Màá rà nǹkan ìsebẹ̀ tí màá fi se oúnjẹ. Tí mo bá ti se oúnjẹ mi tán ní ìrọ̀lẹ́, màá wá jẹ oúnjẹ mi. Tí mo bá ti jẹ oúnjẹ mi tán, màá mú omi, màá wá ka báíbù mi díẹ̀ tábí i ìwé mi. Màá wá ka ìwé mi tán. Tí mo bá ti ka ìwé mi tán, àgọ́ mẹ́wàá ni mo máa ń sùn. Àgọ́ mẹ́wàá ni mo máa ń sùn ní ìrọ̀lẹ́ àbí àgọ́ méje. Àgọ́ méje ni mo máa ń sùn ní ìrọ̀lẹ́. Tí mo bá ti ṣe àwọn iṣẹ́ mi tán, màá wá lọ sùn.

Ẹ káàárọ̀ nípa ìbéèrèe yẹn e ni pé ṣe mo ní àwòrán lára. Rárá, mi ò ní àwòrán lára. Nítorí pé nípa ọmọlúwàbí kò dá kí ọmọlúwàbí máa ko ǹkan sí ara wọn. Mi ò dẹ̀ láìkì, mi ò dẹ̀ fẹ́ràn kí màá kan ǹkan sára nítorí pé ibi tí mo ti wá, a kì í ko ǹkan sára. Tàbí mo jẹ́ ọmọ Ọlọ́run, kò dá kí ọmọ Ọlọ́run ní bíbélì wá, kò dá kí a máa kan ǹkan sára. Nítorí ẹ n pe mi ò kan ǹkan sára. Àmọ́ àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ń kan ǹkan sára, wọ́n ní àwòrán lára wọn. Àmọ́ fún èmi kò dá kí ǹkan kan sára.

Ẹ̀karọ̀, mo kí yin, nípà ìbèèrè ẹ ní pé kí ni àwọn idojukọ tó wà ní ìbí iṣẹ̀ mi. Àwọn idojukọ tó wà ní ìbí iṣẹ̀ mi ni pé ìgbà mí, a kí n í iná ká fi ṣe iṣẹ̀ wa. Ìgbà mí, iṣẹ́ tí mo máa ní o máa pọ̀ dáadáa kí n tó ṣe iṣẹ́ yẹn tán. Ara mi kò kí n fi bẹ́ẹ̀ dára mọ́. Ìgbà mí tí màá lọ sí ìbí iṣẹ́, mi ò kí n fi bẹ́ẹ̀ tètè dé ìbí iṣẹ́ mi torí pé àwọn mọ́tò púpọ̀ wà lọ́nà. Mi ò kí n fi bẹ́ẹ̀ dé ìbí iṣẹ́ mi. Àmọ́ ìgbà mí mi ò kí a kí n rí iná kún, a kí n rí iná láti ṣe iṣẹ́ wa. Iṣẹ́ wa kò easy láti ṣẹ.

Ẹ káàró, ẹ ní pé ṣe mo, mo mọ bí a ti ń ya àwòrán. Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń ya nǹkan. Mo fẹ́ràn láti máa ya àwọn ọ̀rẹ́ mi, mo fẹ́ràn láti máa ya mo i ìmi daada, mo fẹ́ràn láti ya mọ́ìmí, mo fẹ́ràn láti máa ya àwọn nǹkan tó wà ní ibi iṣẹ́, mo fẹ́ràn láti máa ya àwọn nǹkan tó wà ní ara ilé mi, mo fẹ́ràn láti máa ya nǹkan, àti kékeré ni mo máa ti ń ya nǹkan dáadáa. Àti kékeré, ìgbà tí mo wà ní kékeré olùkọ́ mi ló kọ̀ mí bí wọ́n ti máa ń ya nǹkan. Mo mọ bí, mo mọ bí wọ́n ti ya mótò, mo mọ bí a ti máa ń ya àwọn ènìyàn. Mo fẹ́ràn láti máa ya àwọn ènìyàn dáadáa.